Kókó ìwé tí mo fẹ́ràn jù ní ìgbà tí mo wà ní ilé ìwé, òun ni ìtàn, Jósẹ́fù ní ìgbà tí a tà sí oko ẹrú. Nítorí ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ti ẹ̀kọ́ ìgbàgbọ́, ìyẹn ti ẹ̀kọ́ ti àwọn ọmọ ẹlẹ́yìn Jésù tí a máa ń ṣe nígbà tí mo wà ní ilé ìwé. Iyẹ́n kókó ẹ̀kọ́ kan wà n nu e tó jẹ́ ìtàn ti Jósẹ́fù nígbà tí a tà sí oko ẹrú, nígbà tí ó délé ọ̀gá rẹ̀ níbi tí a tà sí, tí ẹ̀mí Ọlọ́run sì wà ní ara rẹ̀. Ọ̀gá rẹ̀ tí ó wà níbẹ̀, ó fi jẹ olórí gbogbo ẹrú tí ó ní. Èyí ó jẹ́ ẹ̀kọ́ fún mi pé tí ẹnikẹ́ni bá ní ẹ̀mí Ọlọ́run, ó di dandan kí ó jẹ́ olórí níbikibi tí ó bá wà. Yàtọ̀ sí èyí, nígbà tí ìyàwó, Pọtíférì tí ó fẹ́ bá ajọṣe ni ní àjọṣepọ̀, èyí tí ó lòdì sí òfin Ọlọ́run, Jósẹ́fù ó sọ ọ̀rọ̀ kan tí ó wà, tí ó dúró sí ọkàn mi títí dóni olónìí pé báwo ni òun ó ṣe ṣe nnkan n buruku tí òun ó ṣẹ̀ sí Ọlọ́run tí òun yóò fi ṣẹ̀ sí ọ̀gá òun. Ìyẹn túmọ̀ pé Jósẹ́fù mọ̀ pé tí òun bá ṣe irú nnkan bẹ́ẹ̀, ẹ̀ṣe ni sí Ọlọ́run àti pé ẹ̀ṣe tún ni sí ọ̀gá òun pé tí òun bá ṣẹ̀, kii Ọlọ́run nìkan ló ń ṣẹ̀ òun tún ṣe ọ̀gá òun náà pẹ̀lú. Àwọn ǹnkan wọ̀nyí ni ó ń jẹ́ kí n fẹ́ràn ẹ̀kọ́ yìí jù nínú gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà ti ìjọba nígbà tí mò kéré díẹ̀. Yàtọ̀ sí èyí, nígbà tí Jósẹ́fù ti wọ́n jù sínú ẹ̀wọ̀n, ẹ̀mí Ọlọ́run kò kúrò ní ara rẹ̀ nítorí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ni ó ṣẹ̀ tí ó fi dé bẹ̀. Bí kò ṣe pé ìwà mímọ́ rẹ̀ tí àwọn ènìyàn ti wọ́n sì kórìíra òhun ní ó gbe de inú ẹ̀wọ̀n yìí. Paríparí ẹ́ ní àkótan, àwa rí pé Jósẹ́fù ó padà di ẹ̀yokan nínú àwọn olórí ilẹ̀ Éjíbítì ní ìgbà náà nítorí pé kò fi ìlànà Ọlọ́run sílẹ̀. Nnkan yìí ó jẹ́ kí n nífẹ̀ẹ́, kikó ẹ̀kọ́ yìí ju àwọn ìyóku lọ.

Mo ti máa ń gbọ́ tí àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ nípa àmì ìràwọ̀. Èmi ò mọ àmì ìràwọ̀ mi rárá. Èmi máa fẹ́ràn láti mọ̀ bóyá kí n wo orí Google tàbí kí n beere lọ́wọ́ ChatGPT pé ọ̀nà wo ni mo lè gbà mọ àmì ìràwọ̀ mi. Tí n bá sì rí i, mo máa wò irú àmì ìràwọ̀ tí mo ní. Ẹ̀ mo ní àwọn ọ̀rẹ́ kan tí wọ́n ní àmì ìràwọ̀ tí wọ́n sì mọ̀ bóyá ń tún bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi mọ àmì ìràwọ̀ tíwọn.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo màá n gbà ń pàrọ̀ ọkàn. Tí mo bá rí pé mo nílò láti pàrọ̀ ọkàn mi, mo máa lọ sí ilé ìjọsìn láti gbàdúrà fún irú nǹkan bẹ́ẹ̀. Yàtọ̀ sí gbígbàdúrà gẹ́gẹ́ bí Kristẹni, mo tún le wá àwọn ìwé kan lórí ohun tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, mo sì máa kà á láti lè rí pé mo rí èsì ohun tí mò ń wá. Yàtọ̀ sí èyí, mo tún le jókòó sí inú yàrá mi láti lè ronú dáradára tàbí láti ṣe ìpàrọ̀ ọkàn kí gbogbo rẹ̀ kí ó le rí bí mo ti fẹ́ jẹ́ kí ó rí.

Mi ò kín sábà máa ń sùn ní ọ̀sán, òru ni mo sábà máa ń sùn. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ kárakára ní ọ̀sán. Láti bí ago méje àárọ̀ tí mo bá ti kúrò nílé tí mo lọ sí ibi iṣẹ́ tí mo sì máa padà ní nkan bí ago mẹ́rin sí ago márùn-ún, kò sí ààyè fún mi láti sùn ní ọ̀sán. Tí ó bá di, ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, mi ò kí máa ra ye ń sùn ní ọ̀sán torí iṣẹ́ máa ń pọ̀ rẹpẹtẹ fún mi láti ṣe ní ilé. E, àfi ìgbà tí mo máa ń sùn lọ́sàn-án nìkan ni ìgbà tí ara mi kò bá yá. Nígbà tí mo bá ń lo òògùn, tó bá jẹ pé ibà ló ń ṣe mí ni tí n ba lo òògùn ibà, yóò máa mú mi sùn ṣáà ní ọ̀sán. Ìgbà yìí ni mo lè sọ pé mò ń sùn lọ́sàn-án. Ṣùgbọ́n nígbà tí ara mi bá dá yágíyágí tí kò sí ohunkóhun tí ó ṣe mí, mi ò kí ń sùn ní ọ̀sán. Gẹ́gẹ́ bí olùkọ́, girama ní tí ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa olùkọ́ a kin ráye sùn lọ́sàn-án nítorí pé oríṣiríṣi ohun ni a máa ń ṣe nígbà tí a bá ń kọ́ ọmọ. Tàbí nígbà tí a bá kọ́ ọmọ, a máa kọ ìwé àbí kí a máa gbéradì fún, yàrá akẹ́kọ̀ọ́ tí a n lọ lẹ́yìn tí a ti dé láti ikàn. Àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí a lè ráyè sọ pé a fẹ́ máa sùn ní ọ̀sán. Nítorí náà ààyè a ti sùn ní ọ̀sán kò sì fún mi rárá ní ojoojúmọ́. Ṣùgbọ́n alẹ́ ni mo máa ń sùn kátó rí ago mẹ́sàn-án ní alẹ́ mo ti bọ́ sí orí ibùsùn mi, mo ti sùn lọ́ fọfọ́n. Màá sì jí ní bí ago márùn-ún sí mẹ́fa àárọ̀ ọjọ́ kejì. Nítorí náà gbogbo ọ̀sán mi iṣẹ́ ni mo máa fi ń ṣe. Ṣùgbọ́n tó bá ti di òru, gbogbo òru pátápátá òun ni mo máa fi ń sùn kí n ba lè ní ìsinmi. Kò dára kí èèyàn fi gbogbo ọ̀sán rẹ̀ ṣiṣẹ́ kí ó tún máa fi gbogbo òru rẹ̀ sùn. Kò sì ní dá kí èèyàn fi gbogbo òru sùn kí ó tún máa sùn ní ọ̀sán. Idi èyí ni mi kì máa fi ń sùn ní.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gba rán tí àwọn ọ̀rọ̀ àṣìná mi. Fún àpẹẹrẹ, tí ó bá ti ní àwọn nǹkan pàtàkì báyìí tí mo ní láti rántí, ó ní àwọn ìwé tí mo máa ń ko àwọn nǹkan wọ̀nyí sí. Mo máa mú kálàmù àti ìwé yìí, mo máa kọ sí inú rẹ̀, mo sì máa fi sí ibi tí mo máa ń fi ìwé náà pamọ́ sí. Tí ó bá ti di ìparí ọ̀sẹ̀, mo máa lọ sí ibi tí ìwé yìí wà láti ka àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ kí n bá lè rántí àwọn nǹkan tí mo rò pé ó yẹ kí n rántí kí ó máa ba jẹ́ pé mo máa gbàgbé àwọn ọ̀rọ̀ àṣìná náà. Yàtọ̀ sí èyí, tí mo bá ní àwọn nǹkan pàtàkì báyìí tí mo fẹ́ rántí, màá sọ fún ìyàwó mi pé nǹkan báyìí ni mo fẹ́ rántí ní àsìkò báyìí. Tí ó bá sì di àsìkò náà kí ó rán mi létí nǹkan tí mo bá sọ. Yàtọ̀ sí èyí, ọ̀nà mìíràn tí mo máa ń gba rán tí àwọn ọ̀rọ̀ àṣìná yìí, òun ni pé ní orí ẹ̀rọ alágbèéká mi, màá lọ sí ibi tí àláàmù wà, mo sì máa fi àláàmù náà sí àsìkò tí mo fẹ́ rántí nǹkan báyìí. Mo máa wá kọ́ síbẹ̀ pé ọ̀rọ̀ báyìí, báyìí, báyìí. Tí ó bá di àsìkò náà, ago ẹ̀rọ ẹ àgbé-- ẹ̀rọ tí mo ń gbé kiri, ẹ̀rọ alágbèéká mi yìí ó sì dùn. Èyí yóò jẹ́ kí n rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gba rán tí àwọn ọ̀rọ̀ àṣìná náà.

Ìgbà mẹ́ta ni mo rò pé mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun. Alákọ̀kọ́ tí ẹ̀rọ al-- áyárabíàṣà tí mò ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́, tí mi ò sì rí pé kò ní àtúnṣe mọ́, ìgbà yìí ni mà wò pé ó yẹ kí ẹ̀rọ ayárabíàṣà yìí kí ó gba àbúrò. Nígbà náà ni màá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ta ẹ̀rọ ayárabíàṣà tuntun, tàbí kí n lọ sí orí, e, ẹ̀rọ, e, e, Jumia tàbí Konga. Nibẹ̀ ni mo tún máa ti ń ra ẹ̀rọ ayárabíàṣà. Nítorí náà nígbà tí ẹ̀rọ ayárabíàṣà tí mò bá ń lò ti kò bá dára mọ́, òun ni mo máa ra ìmíràn. Lẹ́yìn èyí, e, ìgbà mìíràn tí mo tún máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, òun ni èyí tí mò bá ń lò tí ó bá sọnù. Bóyá mo gbé ẹ̀rọ ayárabíàṣà mi lọ síbi kan tí wọ́n sì jí ẹ̀rọ yìí níbẹ̀, tí mo sì wá, tí mi ò sì rí, eh, ó dájú pé àsìkò yìí mo nílò láti ra, ẹ̀rọ ayárabíàṣà mìíràn. Ìgbà yìí ni mo tún máa ń rà á imi n. Elẹ́ekẹta, òun ni nígbà tí ẹ̀rọ ayárabíàṣà tí mò bá ń lò tí ó bá yọnu, tí ó bàjẹ́ tí mo tún ṣe, láìpẹ́, tó tún bàjẹ́ tí mo tún tún ṣe àh ma tun ri, ma ri pé àsìkò àti ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, ó ti dílẹ̀ nìyẹn. Yàtọ̀ sí èyí tí mo tún sọ yìí, ìgbà mìíràn tí mo tun máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun ni ìgbà tí àbúrò mi tí ó bá nílò ẹ̀rọ ayárabíàṣà, èyí tí ó wà lọ́wọ́ mi mo lè gbé fun kí èmi lọ ra tuntun mìíràn, tàbí kí n ra tuntun kí n sì gbé fun kí ó máa lò. Eh, ìgbà mìíràn tí mo tún máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, òun niyí.

Ètò ìdárayá mi ó múnádóko nítorí pé ojoojúmọ́ ni mo máa ń ṣe eré ìdárayá. Tí ó bá ti di ọjọ́ ajé nígbà tí mo bá ti lọ ibi iṣẹ́ ní òwúrọ̀ ní aago méje ààbọ̀, tí mo bá sì ti dé ní ìrọ̀lẹ́ tí mo sì wá nǹkan jẹ ní ilé ìdáná, mo máa lọ sí pápá ìṣeré kékeré kan tí ó súnmọ́ ilé mi, mo sì máa lọ gbá bọ́ọ̀lù díẹ̀ fún bíi ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan kí n ba lè dá ara yá dáradára. Tí ó bá ti di ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ tí ó tẹ̀lé e, tí mo bá ti dé láti ibi iṣẹ́ ní bí ọwọ́ ìrọ̀lẹ́ bí aago mẹ́rin tí mo sì tún wá nǹkan jẹ tí mo sì wẹ̀, màá yára lọ sí ibi kan tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù aláfí ọwọ́ àti pátákó gbá tí wọ́n ń pè ní table tennis, màá tún gbá fún bí i ìṣẹ́jú kan tàbí wákàtí kan sí wákàtí méjì ni mo máa fi gba tí bí i títí di bí i aago mẹ́fà tàbí aago márùn-ún àbọ̀ ní ìrọ̀lẹ́ kí n tó padà sí ilé. Lẹ́yìn èyí, tó bá di òpin ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, mo máa lọ sí pápá ìṣeré Adamasingba tí ó wà ní Ìbàdàn. Ní ibẹ̀ ni mo ti lọ máa ṣe oríṣìíríṣìí ìdárayá bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó jẹ́ èyí tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn ètò ìdárayá pátápátá. Nígbà tí mo bá sì gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí fún bí i wákàtí kan, màá lọ mu omi tí màá sì sinmi díẹ̀. Nígbà tí mo bá sinmi tán, màá bọ́ sí ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù aláfí ọwọ́ jù sínú àwọ̀n tí àwọn olóyìnbó ń pè ní basketball. Nígbà tí mo bá sì gbá èyí tán, ẹ̀, fún bí i ṣe bí i wákàtí kan ni mo máa fi gbá bọ́ọ̀lù aláfí ọwọ́ jù sínú àwọ̀n yìí. Nígbà tí mo bá ṣèyìí tán, màá lọ sinmi fún bí i wákàtí kan tí màá sì lọ wá nǹkan jẹ kí n tó padà sí ilé mi ní, ní òpin ọ̀sẹ̀ ọjọ́ àbámẹ́ta. Tí ó bá di ìrọ̀lẹ́ níbi aago mẹ́rin, màá lọ sí pápá ìṣeré tí ó súnmọ́ ilé mi. Níbẹ̀ ni màá tún lọ wo àwọn tí ó ń gbá bọ́ọ̀lù níbẹ̀. Mi ò ní gbá bọ́ọ̀lù ní ọjọ́ yìí nítorí pé mo ti gbá ìkan ní òwúrọ̀. Báyìí ni ètò ìdárayá mi ni ó ṣe rí. Yàtọ̀ sí èyí, ní àràárọ̀ ní bí aago márùn-ún tí mo bá ti jí, màá kó sí bàtà tí mo fi ń sáré, màá sì sáré káàkiri, àdúgbò mi fún bí, ọgbọ̀n ìṣẹ́jú kí n ba lè dá ara yá dáradára. Bí mo ṣe máa ń ṣeé nìí ní ojoojúmọ́ ní ọjọ́ àìkú, ọjọ Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ètò ìdárayá yìí tí mo ti sọ. Báyìí ni mo ṣe máa ń ṣe ètò ìdárayá àti báyìí ni ètò ìdárayá mi. Bá yìí ni oṣù erin.